Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, mo ti ní irungbọ̀n láti ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ti Oyemekun Grammar School Akure. Àwọn kan má ń pè mí ní Daddy Ọlá ǹi ìgbà yẹn. Ṣùgbọ́n, bá i irungbọ̀n mi ti pọ̀ si, ó de ní bí mo ṣe ṣètójú irungbọ̀n mi. Mo máa ń tọ́jú irungbọ̀n pẹ̀lú cream So Fine láyé ìgbà yẹn.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn tó yẹ kó wọn láwọ́ sí, tó máa ń ṣe ìtọ́jú ẹni. Mo rántí ìgbà tí, ẹ́, ẹni tó ń gbé iwájú ilé wa ṣe aláìsí ìgbà yẹn. Mo rántí bí àwọn ará àdúgbò ṣe jùmọ̀pọ̀, tó ṣe tọ́jú ìyàwó rẹ̀, koto ó dí pé ó kó kúrò ládùúgbò wa. Àwọn aládùúgbò wa ṣe ènìyàn tó jẹ́ pé, ẹ́, wọ́n lá hun, wọ́n máa ń fún ni. Àwọn ọgbà dúmọ̀ yẹn ta máa ń lọ sí ilé àwọn ọ̀rẹ́ wa lọ kí àwọn ọ̀rẹ́ wa, àwọn òbí wa ń fún wa níkan. A jẹun, a ṣeré lọ́dọ̀ wọn, a tún padà lọ ilé tíwa na a tun lo jeun. Àwọn aládùúgbò mi ènìyàn gidi ni wọ́n. Though. Wọ́n ní àwọn ọmọ wa kankan. To yẹ́ pé kò yẹ kó máa hun lọ́. Bí ìgbà míì ni wọ́n máa ń sọ̀rọ̀ sí eniyan bòse wun wọ́n. Ìyen nìkan ni mo fẹ́ràn nípa àwọn ará àdúgbò wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn email tó wúlò, bí éléyì tá wọn oní Gẹ̀ẹ́sì máa ń pè ní spam. Mo máa ń gba wọn, ṣùgbọ́n bí mo ṣe ń gba wọn náà, mo ṣe ń gba wọn dàànu náà torí kò sí ìwúlò kankan tó fẹ́ ṣe fún mi. Kò sí ìwúlò kankan tó fẹ́ ṣe lórí, lórí fẹ́ ṣe lórí ẹ̀rọ ìléwọ́ mi. Email àíwúlò yìí, mo kà sí nǹkan tí àwọn olóyìnbo máa ń pè ní disturbance. Torí tó bá ti wọlé sí ago ìléwọ́ mi, mo máa ń rò bá nǹkan gidi kan ló wọlé bíi pé owó àbí nǹkan bẹ́ẹ̀ ló wọlé. Ṣùgbọ́n ìgbà tí bá máa ka, màá rí pé àwọn spam messages náà ni. Ní tèmi o, èmi ò fẹ́ràn email tó ó wúlò.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, tí mo tún lè pè ní àwọn ọ̀rẹ́ mi, àwọn èèyàn, àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ ènìyàn olóre, tó jẹ́ pé wọ́n láǹfààní gidi. Àwọn ni mó máa ń yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀, àwọn ènìyàn tó jẹ́ pé, wọ́n jẹ́ ènìyàn gidi to n, bùru to n níwà burúkú, tó jẹ́ pé wọ́n máa ń fi inú wọn fẹ́ni kejì wọn. Àwọn ènìyàn ni mo máa ń yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ mi. Àwọn ènìyàn tó jẹ́ pé tí bá wà nínú ìṣòro kan, àbo mìíràn, wọ́n lè ràn mí lọ́wọ́, wọ́n lè gbà mí. Àwọn ènìyàn ni mo máa ń yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ mi. Àwọn ènìyàn tó jẹ́ pé tí bá pọ̀n, wọ́n máa ń gbé aago, wọ́n dẹ̀ máa ń gbọ́ títè mi. Àwọn ènìyàn ni mo máa ń yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ mi. Àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n máa ń fún mi ní ìmọ̀ràn gidi. Àwọn ènìyàn tó bá ń fún mi ní ìmọ̀ràn gidi, tí kì í ṣe bí ènìyàn bi dúdú. Àwọn ènìyàn ni mo máa ń yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ mi. Ẹ ṣe o.

Ah, mo ga ní, ah, ẹ, ìwọ̀n ẹsẹ̀ márùn-ún. Gíga yẹ̀n de jẹ́ ohun tó máa ń mú ínu mi dùn lọ́pọ̀lọpọ̀ torí mo máa ń fi yangan láàrín àwọn ẹgbẹ́ mi kọ̀ọ̀kan tí n bá wà láàrín wọn pé, mo ga ju wọn lọ o, won ga tó mi. Ẹkú máa mú mí dùn tí mo le fi rẹ́nù sọ̀rọ̀ náà lakọkọ. Mo dẹ tun rí àwọn obìnrin kọ̀ọ̀kan tó jẹ́ pé wọn lè máa sọ pé wọ́n ga ju mi lọ torí pé bí mo ṣe rí, mo jẹ́ ènìyàn tó lára díẹ̀, tó lómi lára. Tí bá ti wà láàárín wọn, wọ́n lè máa rò pé wọ́n ga ju mi lọ. Ṣùgbọ́n tí wọ́n bá máa fi wọ, tí a bá máa fi ẹ̀gbẹ́ kẹ̀gbẹ́, tí a bá máa fi wo bí gíga bá ṣe ga sí, wọn á rí pé mo ga ju wọn lọ. Pẹ̀lú eléyìí mo rí pé, ah, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ márùn-ún sí ẹsẹ̀ mẹ́fà. Eléyìí tó fi hàn gbangba pé mo ṣì ga, mo ṣì jẹ́ ènìyàn tó ga láwùjọ àa.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo máa ń jẹun. Ìwà yìí sì ti wà pẹ̀lú mi ní àtíkéré, àṣ-- nítorí pé ilé wa a fẹ́ràn láti máa, láti máa bu ìwà tó dára nígbà tí a bá ń jẹun. Àwọn ìwà díídára bí i ká má sọ̀rọ̀ nígbà tí a bá ń jẹun, àwọn ìwà tó jẹ́ pé, tó jẹ́ pé ó ní bí ó ṣeye kí a jẹun, kò yẹ kí a tètè jẹun, kò yẹ ká má rọ́ọ̀ṣì, kò yẹ ká má rọ́ọ̀ṣì oúnjẹ tí a bá ń jẹ, ṣo ká jẹ oúnjẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ká má nàró tí a bá ń jẹun, àwọn ìdà- ìwà dáadáa báyẹn, ó ti mọ́ mi lára láti kekéré, òun ni mo sì ń ṣe títí di ìsinyi.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn, àwọn ìlú bí Ìbàdàn, bí Èkìtì, omu Èkìtì gangan ní pàtó, àwọn ìlú bí Àkùngbá, ìlú bí Ìdòrè. Àwọn ìrìn àjò mi lọ sí ìlú àwọn nǹko kan wan yí ni ṣe kí n lọ kí àwọn ẹbí mi tàbí kí n lọ kí àwọn ọ̀rẹ́ mi tàbí kí n lọ fún ètò kan. Ìgbà kan náà mo de ti lọ sí e ògùn náà rí, mo ti lọ sí Ògùn State, mo ti lọ sí ìpínlẹ̀ ògùn rí, mo ti lọ sí ìpínlẹ̀ Èkó náà rí. Bóyá a lọ ṣe n kan àbí bóyá a lọ fún ìgbéyàwó ni. Àwọn ìrìn àjò tí mo dẹ́rìn náà ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ torí tí a bá lọ lọ́nà, ó ṣe é ṣe ká pàdé nkan tó wùwà jẹ, ká dẹ́ra lọ́nà, ká jẹ àwọn nǹkan bí búrẹ́dì, bí ohun kan mímu àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Rìnrìn àjò láti ìlú kan sí ìbo mìíràn ó ṣe ó jẹ́ ohun kan tó wà pa ṣùgbọ́n Ọlọ́run ló ń dáàbò bo gbogbo wa torí àwọn mi wọ́n máa ń ní ìjàmbá ọkọ̀ nínú ìrìn àjò wọn ṣùgbọ́n àwa Ọlọ́run ló ń pa wá mọ́, kí ṣáágbara wa kìndè ṣe ipa wa. Ṣùgbọ́n Ọlọ́run rí.

Bẹ́ẹ̀ni mo máa ń fín tùràrí. Tùràrí jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa fi ti máa ń lọ sí òde, tí mo bá ń lọ sí ayẹyẹ tí mo mọ̀ pé àwọn ayẹyẹ ńlá ni. So tùràrí jẹ́ ǹkan tí ó máa ń rùn dáadáa, tí ó máa ń mú ara rùn tí ní irún, irún gidi. Ó jẹ́ pé tí o bá kọjá ní a, pẹ̀lú tí o bá kọjá ní àárín àwọn ènìyàn, àwọn ènìyàn yóò sì gbóòórùn tùràrí yẹn, inú wọn yóò sì, inú wọn yóò sì dùn. Wọn ó sì máa béèrè lọ́wọ́ ẹ pé ìbò lo ti ra tùràrí yìí? Mo fẹ́ràn tùràrí yìí gidi. Tùràrí jẹ́ ǹkan pàtàkì ní, ní oge ṣíṣe ó sì jẹ́ ǹkan tí ó mú ni, tí ó mú inú ẹni dùn.

Rárá o, èmi ò kí ń ka adehùn lọ titi, nítorí pé ìgbàgbọ́ mi ni pé adehùn kọ́ wa láti gba àkókò ènìyàn ni kò sí àǹfààní fún un mi. So nígbà púpò tí n bá rí ibi bọ́ọ̀sì tí wọ́n máa fí í lẹ̀ fún káwò bóyá a ti ka adehùn, adehùn, èmi kọ̀ máa ń, èmi kọ̀ máa ń mú point, èmi kọ̀ máa mú box náà ni nítorí pé mi ò ní àsìkò láti dúró ka adehùn. So adehùn jẹ́ ǹkan èyokàn tí mo mọ̀ wípé mo máa ń fi ojú fò nígbà tí mo bá, nígbà tí mo bá ka àwọn nípa ǹkan nípa.

Ó ti pẹ́ tí mo ti lọ wo ẹyín mi gbẹ̀yìn, ó sì ti tó bi ọdún, ọdún mẹ́wàá tí mo ti lọ wo ẹyín mi gbẹ̀yìn. Mo rántí pé ìgbà tí mo lọ wo ẹyín mi gbẹ̀yìn, mo wà ní ilé ìwé girama nígbà náà. Ìgbà yẹn sì jẹ́ ìgbà tí eyín yọ mí lẹ́nu púpọ̀ tí wọ́n sì ní láti gbé mi lọ wo ẹyín. So ìgbà yẹn jẹ́ ìgbà kẹ́yìn tí mo lọ wo ẹyín. Dípo wipé mo mọ̀ wipé àsìkò ti tó láti lọ wo ẹyín mi àti pé àwọn tẹkinọ́lọ́jì tuntun ti dé láti ran ẹyín lọ́wọ́, ṣùgbọ́n mi ò tiì ní àsìkò láti lọ wo ẹyín. Ṣùgbọ́n mo ń wo wipé ní, ẹm, ní ọjọ́ iwájú, maá pèsè àsìkò láti lọ wo ẹyín. So dá ẹyín mi a lè wà ní ìlera pipé mi ò sì ní nii ìyọlẹ́nu ẹyín ní ọjọ́ iwájú.

Ago, ago mẹ́ta mẹ́wàá alẹ́ ni mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ mi. Ó jẹ́ àkókò tí ó mọ mí lára, tí ó sì, tí ó gbà mí láyè láti máa jẹ oúnjẹ alẹ́. Nítorí pé ní àwọn àkókò yókù mo máa ń ṣe iṣẹ́, àwọn iṣẹ́ mi, so kò kí ń gbà mí ní àyè láti jẹun. Ṣùgbọ́n tí ó bá ti di ago mẹ́wàá alẹ́, mo máa ń ní àyè láti sinmi fún ojo, fún ọjọ́ náà, mo sì máa ní àyè láti jẹ oúnjẹ alẹ́.

Àpò owó mi jẹ́ ibi tí mo máa ń fi owó pamọ́ sí, ó sì jẹ́ ibi tí mo máa ń fi àwọn nǹkan bí i pásípọ̀tù, àwọn nǹkan bí i sàtífíkétì ti àwọn kéékèèké tí mo máa ń fi sínú. Owó jẹ́ nǹkan pàtàkì tí ó yẹ kí a máa tọ́jú, àpò owó sì jẹ́ nǹkan tí ó wà fún owó títọ́jú. Ìyẹ́n sì mú kí n máa tọ́jú owó sínú àpò pẹ̀lú àwọn pásípọ̀tù nítorí pé láti lè gbe dání láti lè mú jáde nígbà tí mo bá nílò rẹ̀. Nítorí pé àpò owó jẹ́ ibi kékeré kan tí mo lè máa mú dání káàkiri, ó sì jẹ́ ibi tí mo sì máa ń fi owó, pásípọ̀tù àwọn sàtífíkétì kéékèèké sí ibẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Mo lè ṣẹ́ ku oúnjẹ ńgbà mí, kó jẹ́ pé màá padà wá jẹ ẹ́ ní alẹ́. Bí i pé kì n ṣẹ́ki oúnjẹ ní ọwọ́ ìrọ̀lẹ́, kì n jẹ eléyi tó kù lálẹ́. Ìgbà mìí na, àwọn, eh, eh, òbí mi bí dàd mí àbí ìyá mi, wọ́n lè ṣẹ́ku oúnjẹ, mo dẹ̀ lé jẹ náà n bẹ́ẹ̀, torí àwọn ló ṣẹ́ku ẹ́ fún mi. Ìgbà mìí na, ẹ̀gbọ́n mi náà lè ṣẹ́ku oúnjẹ naa fún mi náà kí n lè jẹ ẹ́. So kò sí ohun tó burú ninu kí èèyàn máa jẹ oúnjẹ tó kù. Kò si ọ́hun tó burú ń bẹ́ẹ̀. Tó bá wu ọ́, o lè jẹ ẹ́, tó bá dẹ̀ wu ọ́, o le máa jẹ ẹ́. Ṣùgbọ́n fún èmi o, èmi máa ń jẹ oúnjẹ tó kù. Tí àgàgà ẹyí tí ó jẹ́ pé èmi n mó ṣẹ́ku ẹ́ fúnra mi tàbí eléyi tí àwọn bàami mi àti ìyá mi ṣẹ́kù, ìyẹn jẹ́ dandan kí n jẹ ẹ́. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kìí ṣe pé kí n wa kó oúnjẹ táwọn obí mi fún, láìṣẹ́ pé wọ́n fi májèlé sí i. Wipé wọ́n ṣẹ́ku oúnjẹ fún mi láìṣẹ́ pé wọ́n fi májèlé sí i, kòun ṣe ohun tó bá ju mu fún ọmọ Yorùbá. So èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá máa ń jẹ oúnjẹ tó kù. A dè tún máa n ṣẹ̀ nkan náà nílẹ̀ Yorùbá náà. Tí a bá jẹ oúnjẹ tó ṣẹ́kù, a lè gbé sínú ohun amúnútutù, tí ó bá dẹ̀ yá, a lè gbé e jáde. Ká a wá gbé lé eriná, ká a wá tuntùn ṣe náà, káa tún ṣẹ. A dẹ̀ tún jẹ àwọn oúnjẹ tó ṣẹ́kù niyẹn. Eléyi tí àwọn òyìnbó máa ń pè ní pé wọ́n ṣọ pé wọ́n ń warm oúnjẹ. Ẹ̀hẹn, ọ̀hun niyẹn.